Sọ fún wa nípa èrò tí a ń fa omi. Àwọn èrò díẹ̀ láti bèrè bí o ṣe ń ṣiṣẹ́. Àwọn èrò tí nípa èrò tí a fi ń fa omi náà ni ike tí a ó ju sínú odò tí a ó sì fi fà á omi ẹni tí ó tọ́jú rẹ̀ òhun náà ni eni tí ó máa wà tílè rẹ̀ sumo ibi odò nígbà tí a ń tàn án nìyẹn.

Báwo ni ó ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ̀? Àdéhùn jẹ́ ohun to je pé tí ènìyàn bá ti ṣe fún ẹeyan, kí ìwọ gan má rántí i. Òun tí iwo ti ṣàdéhùn fún yóò rán ẹ létí nítorí pe kí ni, ohun tí ó ní wúlò ni àdéhùn rẹ̀. Tí kò bá ní wúlò rẹ̀ kò ní ran ẹ létí. Lára órisirisi ọ̀nà niyen, ṣùgbọ́n tí iwó bá fẹ́ rántí fún ra re, ó lè kọ sílẹ̀.

Kí ló sọ nígbà tí ó bá ń kí ẹnìkan kú oríire? Àwọn ọrọ ti máa ń fún ènìyàn tí wọ́n bá ti ṣe oré wi pé, "Ọlọ́run yóò fàpọ̀rọ̀po o àwọn náà tí wọ́n ṣe eléyìí náà, wọ́n máa rí ìyi tọ́jú báyìí lọ." Àwọn oríṣiríṣi ọ̀nà tí mo máa ń kí àwọn èèyàn kan kú oríire ní yen ohun tí a fi ń kùn niyen.

Sọ fún wa nípa ọkọ̀ kọ́kọ́ tàbí ọ̀pẹ. Àwọn èrò dé ra síbèrí ìgbà tí à ń kọ ẹni tí ó ń ṣiṣẹ́ níbi tí a ti ń tà. Àwọn ohun tó ṣe kókó níbi igi ọ̀pẹ, òhun náà ni ibi tí wọ́n ti máa ń fi ṣe ẹmu, tí wọ́n sì máa ń kọ́ lórí igi àwọn ẹlẹ́mu ni.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Tí mo bá tiní otuntun, èmi yóò kọ́ ọ mú kalẹ̀ ni. Èmi ò ní lo, oun sọfún àwọn ènìyàn kó sì máa gbọ́. Torí pé kí ni ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti máa múlẹ̀ fún àwọn ènìyàn àwọn orisiriṣí ọ̀nà èrò tuntun náà ni, tó jẹ́ wípé ó ṣe pàtàkì.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ? Mo máa ń fẹ́ràn láti máa jókòó sí ibi fèrèsé tó wà níbi ọkọ̀ ntòripe kin ni. Atẹ́gùn yóò máa fẹ́ wọlé dáradára láti ìbẹ̀yẹn, òun ni mo ṣe fẹ́ràn láti máa jókòó sí. Jú kí n kọ̀ wá ní àárín tí kò ni ṣì fèrèsé ní ọkọ̀, òun ló ṣe ṣe pàtàkì jùlọ fún mi. Olúwa o.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ọ jẹ́ àjọ̀dún tí a máa ń ṣe níjọ́ eléyà. Èyí tí yóò jẹ́ pé a ó kan ẹran oníkálùku, yóò sì máa jẹun, yóò sì máa gbádùn. Àjọ̀dún yìí jẹ́ ọdún tí ó dun lọ́pọ̀lọpọ̀ tí àwọn Mùsùlùmí máa ń fẹ́ ṣe, pé ó jẹ́ ohun tí a fẹ́ràn jù nínú ìdílé wa.

Báwo ni o ṣe ń san owó tí o jẹ? Tí mo bá jẹ́ ènìyàn ni ọwọ́, èmi yóò ti fi sọkàn pé mo jẹun ẹni báyìí lọ́wọ́. Ọjọ́ tí mo sì máa sán á jẹ́ ọjọ́ tí èmi àti ènìyàn tí jọ ṣe àdéhùn. Ó ná tí mo ti máa gba sán, inú náà ni kí n kó fún ní ọwọ́ sí ọwọ́, kó bá lè mọ̀ pé mo ti fún òun lówó hun, ó sì ṣe àdéhùn.

Sọ fún wa nípa ìgbà tí o ran aládùúgbò lọ́wọ́ tàbí tí o ran ènìyàn lọ́wọ́. Òhun tí o ṣẹlẹ níjọ́hun náà ni pé mo ní ènìyàn kan tó nílò nǹkan, ó sì jẹ́ aládùúgbò mi. Mo bá fún un ní nǹkan rẹ̀, ó gbèrè wa "Kí nìyí?" Ó nílò rẹ̀ mo bá fún un.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Bí mo bá fẹ́ ṣàdúrà tí mo bá ti ji láarọ, mo máa lọ kírun fún Ọlọ́run nítorí pé kíni ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì nínu ayé ẹ̀dá tí ènìyàn sì gbọdọ̀ máa ṣe. Lára àwọn oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà ṣe ìdúnàádúrà nìyẹn kí Ọlọ́run yi o sì gba àdúrà wa.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àwọn òṣìṣẹ́ jẹ́ ohun tí ó jẹ pé ènìyàn ní láti máa darí lọ́pọ̀lọpọ̀ nítorí pé kì í ni kí wọ́n ba le mọ ọ̀nà tó tọ́ àti ọna tó yẹ. Ní pa nnkan tí ó yẹ kí wọ́n máa ṣe. Lára àwọn oríṣi-risi ọ̀nà tí mo máa ń gbà láti máa darí wọn nìyẹn. Kí ilé iṣẹ́ má bà lé bàjẹ́, kó bà lè máa roke.

Ṣé ẹyin máa ń fò? Eyin máa ń fò torí pé kí nì, ó jẹ́ ẹni tó fẹ́ran láti máa fò lọ́pọ̀lọpọ̀. Eyin kẹdẹ rẹ̀ kò ń fò torí adìẹ ló máa ń yín ẹyin, adìẹ sì ló máa ń fò pẹ̀lú àwọn ẹyẹ́ ilé, àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sì máa ye ẹyin tàwọn ènìyàn sì máa ń jẹ.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Tí mo bá ti ní ṣòro, èmi yóò lọ beere lọ́wo àwọn ènìyàn. To jẹ́ wípé won ní làkáye wọ́n sí ní ọgbọ́n jù mí lọ láti gbá ọ̀nà temi yóò gba láti yanjú iru àwọn ìṣòro yìí. Torí àwọn ìṣòro bí ayárabíàṣá náà jẹ́ ìṣòro tó le lọ́pọ̀lọpọ̀

Ṣo máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ oríṣiríṣi ló wà tí ènìyàn máa ń ṣe láti ilé. Bíi iṣẹ́ eròbáníṣọ̀rọ̀, kí ènìyàn máa bá ẹ sọ̀rọ̀, tàbí iṣẹ́ bí ìta ń ṣe yìí ná. Àwọn yìí jẹ́ oṣìṣẹ́ tí a máa ń gbà ṣe láti ilé. Nítorí ó ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ nínu ayé eda. Tí ènìyàn sì máa ń ní owó n be.

Ìgbà mélòó ni ó máa ń fọ eyín lójúmọ́? Ìgbà mìíràn onlè jẹ́ ọ̀kan, ìgbà mìíràn sì lè jẹ́ èémejì. Sugbon èyí tó da tí àwọn dókítà ní kí a má ṣe. Òun na ni kí a má fọ eyín wa ní èémejì. Tí a tó jẹun ní àárọ̀ àti kí a tó sùn ní alẹ́ lè jẹ́ ọ̀nà tó tọ́ láti máa fọ eyín lójúmọ́.

Ṣé orí máa ń fọ ọ? Orí máa ń fọ mi nígbà mìíràn. Nítorí pé kíni tí ènìyàn bá ti ní wàhálà ènìyàn, orí yóò sì máa fọ. Láta ara wípé kíni ó ti ṣe wàhálà lọ́pọ̀lọ́pọ̀ kó sì tùn ní ìsinmi díẹ̀ tàbí kó sì lo òògùn kí ẹ̀fọ́rí rẹ̀ kí ó le wálẹ̀

Sọ fún wa nípa ọ̀dọ̀ tí ó wà ní tòsí rẹ̀. Àwọn èrò díẹ̀ láti bèèrè wọ́n ni, ibi tí ó sọ̀ ọ́ lọ. Àwọn ọ̀dọ̀ tí ó wà ní tòsí mi, àwọn lè jẹ́ oríṣiríṣi ọ̀dọ̀. Ohun tó sì máa ń ṣẹlẹ̀ níbẹ̀ ni pé oníkálùkù mọọ iwọn ará rẹ̀ ó sì máa ń ṣiṣẹ́ ní ibẹ̀. Bí ó ṣe ń rí ni àkókò ọjọ́ òun náà ni.

Sọ fún wa nípa iṣẹ́ tí o fẹ́ ṣe nígbà èwe. Kí ló dé tí mo fẹ́ran iṣẹ́ yìí? Iṣẹ́ tí mo fẹ́ ṣe ó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ aláàlúbàáríká tí ó sì máa mu owo wa bí ó sì lè jẹ́ iṣẹ́ tí mo kọ́ bí iṣẹ́ ìránṣọ̀ tí mo sì máa ránṣọ fún àwọn ènìyàn ló jẹ́ ọ̀nà tí mo ń gbà.

Sọ fún wọn nípa isẹ́ epo. Ohun tí wọ́n máa ń gbin ní orí oko jẹ́ àwọn oúnjẹ tí ènìyàn máa ń jẹ. Oríṣiríṣi nǹkan sì lo sì máa ń gbin. Àkókò tó máa ń gbin nǹkan sórí oko a jẹ́ àkókò tí yóò léwu bí àkókò ìgbà òjò. Ẹni tí ó sì máa ń ran ni lówó, yóò jẹ́ ẹni tí ó mọ̀ nípa oko náà tàbí ǹkan tí ènìyàn lè kọ̀

Kíni ó ń san nígbà tí ó bá ní láti kọ́? Bí mo bá ṣe ń bẹ̀rẹ̀, tí mo bá ní lẹ́tà tí èmi yóò fẹ́ kọ sí wọn, èmi yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kí kí lẹ́yìn na èmi yóò sì fi orúkọ mi tẹ̀lé, n o sì fi orúkọ ẹni tí mo fẹ́ kọ lẹ́tà yìí sí. Oríṣiríṣi lẹ́tà ló wà. Lẹ́tà gbẹ̀fẹ́ àti lẹ́tà aìgbẹ̀fẹ́.

Ṣàlàyé bí ọjọ́ ṣe ń dùn ní agbègbè rẹ, kí n ṣe má bẹ̀rẹ̀ ọjọ́ mi oun náà ni pe leyin tí mo bá ji tí mo ti gbàdúrà tí mo ti jẹun, n yóò lọ sí ibi iṣẹ́ tí mo bá dé ní ìrọ̀lẹ́ ni ó sì lọ ṣeré nínú oríṣìíríṣìí eré tí mo sì bá ṣe oun náà ní bí kí n gbá bọ́ọ̀lù tàbí kí n lọ gbá eré àfọwọ́gbá.

Sọ fún wa nípa ọjọ́ ọjà. Ọjọ́ ọjà jẹ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ tí àwa yóò máa ń pe ní ìbọ̀rùn ni bí. Tó bá ti bọ́ sí ọjọ́ ajé nìbí, yóò bọ́ sí Ìṣẹ́gun ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, elèyí jẹ ọjọ́ tí ọjà wa máa ń bọ́ sí. A sì máa rí oriṣiriṣi nkan rà ní oye tí ó wálẹ̀ díẹ̀.

Ṣé o máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Orí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí mọ́ ti máa ń rà nǹkan lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n àwọn ènìyàn wò n ṣe é fọkàntán kiri mó lè gbé owó fún wọn kó n sì máa gbé iṣẹ́ tí Òòrè wọ́n wá ni ó ṣe máa ń ní oriṣíriṣí ilé tailor lo ti rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe ń tọ́jú ìlera rẹ? Ohun tí ó ṣe, tí mò n ṣe lojooju mo láti máa tọ́jú ìlera, oun naa ní àkọ́kọ́ tí màá tọ́jú ìlera rẹ, o gbọdọ̀ máa jẹun kò sì máa mú omi. Lẹ́yìn náà, lẹ́ẹ̀kan kan kí n máa lọ sí ọ̀dọ̀ dókítà rẹ kí ó sì máa ṣe àyẹ̀wò. Ẹni tí ó ń rán mi lé tí oun gbogbo ǹkan yìí, èmi naa fúnra mi ní mo máa n ṣẹ́ náà.

Kí ni o ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹku? Ohun tí mo máa ń ṣe pẹ̀lú oúnjẹ tó ṣẹku ni wípé mi ò tọ́jú rẹ̀ sínú fíríjì mi kí ó ba lè ṣe é jẹ ní ìjọ́ miiran ko ma bá tẹtẹ bàjẹ́. Ohun tí mo sì máa fi ṣe leyin igbà na tí mo bá tì nílò rẹ̀ mi yóò gbé kaná èmi yóò sì máa jẹ, tàbí tí mo bá ní ẹni tí mo le fún un.

Láàpò rẹ̀, báwo ni ìpè tí à ń rí ara ẹni ṣe rí? Ẹni tí a máa ń bá sọ̀rọ̀, ohun tí ó da, ohun tí ò ní rà. Nírun mi, ẹni tí a máa ń pè ní ara. Ó jẹ́ ohun tó jẹ́ pé ènìyàn lè fọkàn tán tó sì dáradára tí kò kí ń ṣe ohun tí ó rò pé ó ní òun ní ara.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Lọpọ̀lọ̀pọ̀ àwọn iṣẹ́ tí pọ̀ tí mo ti ṣe lọ́fẹ́ rí. Àwọn iṣẹ́ tó jẹ́ ń pè ìwọ́ gan, ó ń wo pé o rówó gba nbè, ṣùgbọ́n ẹni yẹn lè sọ fún ẹ pé ọjọ́ míìràn òun yóò fún ẹ́ lọ́wọ́, ṣùgbọ́n kò sì ní fún ẹ ní nǹkankan, íwọ́ a sì máa sin ín kò sí ni fún ẹ. Ele yìí jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo rí, máa ń gba ṣiṣẹ́ ọ̀fẹ́ tàbí èyí tí mo bá fi atọ́kan ara mi ṣe fúnrà mì.

Sọ fún wa nípa ìbátan tí ò ń gbé ní ọ̀nà jíjin, àwọn èrò díè láti bẹ̀rẹ̀, ìgbà mélòó ni o máa ń sọ̀rọ̀? Iye ìgbà tí mo máa ń sọ̀rọ̀, ó jẹ́ ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ torí èmi jẹ́ ẹni tí ò kí ń fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ púpọ̀. Torí náà, ó lè ṣe wá jẹ́ ọ̀nà tí mò ń gbé ní ọ̀nà jíjin. Ohun tí mo sì ń sọ, ó sì máa ń jẹ́ ohun tó mọ́ ní làákàyè.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Awọn bàtà tí mo máa ń wọ̀ pọ lọpọlọpọ, mo máa ń wọ̀ èyí tí a ń pè ní shoe tàbí àwọn bàtà tí èmi máa ń wọ̀ lọ sí òde. Irú àwọn bàtà yìí, tí mo bá tí ní òde ni mo máa ń wọ̀, tàbí tí mo bá lọ sí ilé ìwé, mo ní irú bàtà tí mò ń wọ̀ eyìí tí mo sì fi ń ṣeré náà. Kò sì nílò ìyẹn, lèyii ti ò ṣìṣe bàtà tí mo máa ń wọ̀ lọpọlọpọ, tó sì ṣe pàtàkì.

Báwo ni o ṣe máa ń mu omi ní gbogbo ọjọ́? Tí mo bá fẹ́ mu omi, òní iyẹ omi tí mo ṣì máa ń mu tí dókítà ti sọ fún mi pé iyẹ omi tó da ní ojojúmọ́ jù kò gbọdọ̀ kéré sí ko sí gbọdọ̀ pọ̀ jù. Iyẹ rẹ̀ o í máa tó ike márùn-ún bí mo ṣe máa ń rántí láti máa mú lojojúmọ́ ènìyàn.

Sọ fún wa nípa afara ọ̀nà tàbí ilé tí gbogbo ènìyàn mọ̀ níbí. Kílódé tí gbogbo wọn fi mọ ọ̀nà yí? Oríṣiríṣi ọ̀nà ló wà ní àdúgbò gbogbo agbègbè ní, ibi tó jẹ́ wipé gbogbo ẹni tó ti gbé n bẹ̀ òun ni yóò mọ̀ bẹ́ẹ̀ ntorí pé kíni òun ni ó jẹ́ ibi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ ó sì jẹ́ ibi tó rẹwà.

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ̀? Àwọn nǹkan tí ó máa ń wà nínú àpò owó mi ju ID card, iṣẹ́ mi lọ, èyí ti won fi máa ń dá mi mọ̀ níbi iṣẹ́ pẹ̀lú àwọn owó àti àwọn nǹkan tí mo nílò àti ike tí mo fi ń gba owó nínú ìfowópamọ́ mi lè jẹ́ órisirisi àwọn nǹkan tí mo máa ń kó sínú àpò owó mi.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mi o fi bẹ́ẹ̀ fẹ́ràn yíya àwòrán ṣùgbọ́n ó máa ń wù mí láti máa yá. Ti ba fẹ́ ya àwòrán nígbà míràn, ojú yóò máa tì mí, osewà jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mi ò se feran láti máa ya àwòrán niyen ó sì ní oríṣiríṣi pàtàkì tí ènìyàn máa ń ṣe nílé ayé rẹ̀, àwọn ènìyàn sì gbọ́dọ̀ wá ọ̀nà sí.

Sọ fún wọn nípa fífi fóònù rán iṣẹ́ owó. Ẹni tí ó ń rán sí, tí ènìyàn bá fẹ́ fi fóònù rẹ̀ rán iṣẹ́ owó, ènìyàn yóò gba fun, lé è fọwọ́ pamọ́ enikeji, nọ́mbà rẹ̀ yo ó sì sẹ́ǹdì owó rẹ̀ sí. Elèyi jẹ́ orísirísi ona tó lè gba láti fi owó ránṣẹ́ láti orí fóònù.

Báwo ni ojú ọjọ́ agbègbè rẹ ṣe ń yí padà ní ọdún wọ̀nyí? Ohun tí ó yàtọ̀ ni pé oríṣiríṣi àwòrán ohun ló máa ń jẹ́ kí ayé yí padà. Tó bá ti di gba òjò, ayé yóò yí padà láti inú òòrùn ló sì dudu. Nítorí pé kíni òjò fẹ́ ro láti gba oríṣiríṣi ọ̀nà léleyi jẹ láti máa nu.

Sọ fún wa nípa iṣẹ́ àrún aṣọ. Ni àkókò wo ni iṣẹ́ pọ̀, àkókò tí iṣẹ́ máa ń pọ̀, àkókò tí wón máa ń ṣe àjọ̀dún, oun ni iṣẹ́ máa ń pọ̀ ni iṣẹ́ àwon tí ń ran aṣọ. Ọjọ́ púpọ̀ sì ló máa ń dùn tí o bá fẹ́ rán aṣọ torí pé kíni, tí aṣọ náà bá ti pọ̀, kò ní nìrà láti rán ní kiákíá.

Sọ fún wa nípa ẹja. Ẹja jẹ́ ohun tó jẹ́ wípé ó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá tí ènìyàn bá fẹ́ jẹun. Ẹja dá ní ara gan-an nínú odò, sì la si le gbé ẹja. Ibẹ̀ la tí lè rí wọn. A le lọ sínú ọjà náà kí a rà ẹja níbẹ̀ nítorí ó jẹ́ ibi tó jẹ́ wípé tí àwọn ẹni péjapájá bá ti mu, won máa lọ tá lọ́jà.

Báwo ni o ṣe ń sinmi nígbà tí o bá rẹ̀? Nígbà tí o bá ń rí mi, èmi yóò sinmi, èmi yóò sì lọ rí àwọn dókítà kí wọ́n ṣe àyẹ̀wò fún mi kó sì fún mi lógun. Ìgbà melo tí mo máa ń fi sinmi, ohun náà ni tí ara mi máa fi yá, òun ni mo ti máa ń sinmi. Ibí tí mo de ti máa ń sinmi náà ni ilé tàbí ní ilé ìwòsàn.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun náà ni àkàrà tón máa ń lọ láti ẹ̀wà, wọ́n máa sọ ó dí àkàrà. Àkàrà je oun to je pé o lè fi mu kóko o le fi je oúnjẹ ẹ̀mí, o sì lè fi jẹ búrẹ́dì, ohun sì ṣe pàtàkì jù lọ lára àwọn oríṣiríṣi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí pé ó jẹ́ ohun tí ó ní pàtàkì gan, nítorí tí o bá lo ẹ̀rọ yìí, ó máa ṣe àǹfààní fún ẹ lọ́pọ̀lọpọ̀. Látára pẹ́kínì tí o bá lò ó, oríṣiríṣi ọ̀nà ni ìwọ yóò gbà láti mọ ohun tó tọ̀ àti ohun tí kò tọ́ gbọ́nà ọ rẹ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Nígbà tí mo bá ń dúró dè nǹkan, tó bá jẹ́ ibi iṣẹ́ ni mo ti ń dúró dè nǹkan, èmi yóò sì máa ṣiṣẹ́ lọ torí kò sí nǹkan tí mo bá fẹ́ ṣe kí sì máa gbàdura kí nǹkan tí mo ń dúró dè kí ó bọ́ sí i. Tó bá jẹ́ nǹkan gidi, kí ó bọ́ sí ni kíákíá.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tí ó bá ti di àsìkò ìparí iṣẹ́ tí mo ṣe máa ń kọjá, màá ti rí dájú wípé gbogbo ǹnkan tí mò ń ṣe ní ilé iṣẹ́ mi ti parí rẹ̀. Mo sì ní ǹnkan mìíràn tí mo fẹ́ ṣe mọ́, léyìn náà èmi yóò sì kọjú iṣẹ́ mi, èmi yóò sì parí rẹ̀ látara pé òhun tó ṣe pàtàkì ni.

Ṣàlàyé ibi to ń gbé. Ibi tí mò ń gbé ní inú agbègbè àgbẹ̀dẹ ni tiẹ̀. Ìyàrá tó wà n bẹ́ẹ̀ náà ò jù méjì lọ, pẹ̀lú yàrá ìjókòó kan, yàrá ìdáná kan, àti yàrá ilé ìwẹ̀ àti ìgbọ̀nsẹ̀ pàápọ̀. Ní èèkàn, ohun tó wúmi ní fèrèsé ń jẹ́ ohun tó ṣe pàtàkì.

Lérò rẹ, kín ni, kín ni ò ń rán ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera. Wípé ènìyàn ń rán ènìyàn lọ́wọ́, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bóyá nínú oúnjẹ tàbí iṣẹ́. Ó níyànjú pé ohun tí ènìyàn bá fẹ́, tó bá jẹ́ oúnjẹ ni ènìyàn yóò fi ràn lọ́wọ́, tó bó sì jẹ́ iṣẹ́ ni èeyàn o sì ràn lọ́wọ́. Ṣùgbọ́n èyí tó dáa ju náà ni iṣẹ́.

Ṣe o maa n ka awọn adehun daadaa? Adehun jẹ ohun tó jẹ́ pé ènìyàn sì gbudọ máa mú ṣẹ. Nítorí náà, mo ṣe máa n ka dàda látara oríṣiríṣi pàtàkì tí adehun le ṣe ní ilé-ayé àwọn ẹ̀dá. Ó ṣe pàtàkì jùlọ láti mọ ohun tó tọ́ àti ohun tó yẹ nínú adehun.

Ṣé o máa ń ṣe ìmójuduiwon software rẹ? Software jẹ́ ohun tí ó wà nínú kọ̀m̀pútà tí ènìyàn ṣi gbudo máa ń mójútó látara wípé kíni ó jẹ́ ohun tí ènìyàn sì gbọdọ̀ ṣe dáadáa. Òun yóò sì máa jẹ́ kí kọ̀m̀pútà ènìyàn kí ó máa rí ise se dára dára látara ohun tí ó nílò lára rẹ̀.

Lérò rẹ, báwo ni agbègbè rẹ yóò ṣe rí ní ọdún mẹ́wàá? Agbègbè mi yóò ti ròkè si ní ọdún mẹ́wàá sí i. Wọ́n ti lè bá wa ṣe ọ̀nà yẹn ṣùgbọ́n kò ti dà wá dojúkẹrẹ. Ọdún mẹ́wàá sẹ́yìn, ohun tí a sọro, ohun tí wóń jọ ọ so, ohun tí kò, ohun tí ó kó ìdààmú ba náà nú.

Ṣaláye, bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn? Bí mo bá fẹ́ se oúnjẹ tí mo fẹ́ràn, èròjà ti a nílò náà ni iyọ̀, isebẹ̀, magí, ata, eléyi jẹ́ ohun tó jẹ́ pé tí a bá fẹ́ se jollof rice, èyí tí a ó fi ẹ́diye sí tàbí fried rice, oúnjẹ ọ̀nà tí a lè gbà ṣe.

Ṣé o ti rí i pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ ohun tí a máa ń lò, ṣùgbọ́n kò jẹ́ ohun tó ṣe, tó ṣe pàtàkì nílùú wa, kò jọ ohun tó popular bẹ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò kì í lò ó ní ibi ìbà, nítorí ìná èmi o tí lò rí mi ṣí ti lọ bẹ̀rẹ̀, látàra pé kò jẹ́ ohun tí gbogbo ènìyàn mọ̀ ń pa rẹ.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Gbogbo oṣù ni mo fẹ́ràn ṣùgbọ́n onikaluku òṣù ló ní ìdí tí ènìyàn ṣe fẹ́ràn e, bíi oṣù karùn-ún-sín, ṣẹẹrẹ, èlèlé, ẹrèná, igbe, ibìbí, iyẹ jẹ́ ọjọ́ ìbí mi tí wọ́n bími. Lára eleyìí náà jẹ́ àwọn oṣù tí mo ṣe fẹ́ràn jù lọ lọ̀pọ̀lọ̀pọ̀.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ó jẹ́ ohun tí ó jẹ́ wàhálà fún mi lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n ó sì ń máa ń ṣe díẹ̀díẹ̀ fún mi nígbà tí mo bá nílò rẹ̀. Ó sì dá lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n ó máa ń já nígbà mí tí ì bá tẹ̀ẹ́, ó sì máa ń bínú.

Lérò rẹ, báwo ni sísùn ní kùtùkùtù ṣe rí? Bí o ṣe rí gẹ́lẹ́ òun ni pé tí o bá sùn ní kùtùkùtù ká ní ìgbà ìparí ọ̀sẹ̀ ni, tí ò ní iṣẹ́ yóò dáa lára ọ̀pọ̀lọpọ̀ nígbà míì. Sùgbón tó bá jé àsíkò iṣẹ́ kò ní dà ó, torí ohun tí ènìyàn máa jẹ, ọwọ́ rẹ̀ ló wá.

Nígbà wo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà àti ẹmu kékeré ni máa ń fà nítorí tó bá ṣẹ̀ṣẹ̀ ní tàgbà, ọ̀bọ bí i oṣù mẹ́fà yóò máa fà. Ní lẹ́ẹ̀ lẹ́ fà nítorí ó lè jẹ́ ó ṣe iṣẹ́ ọ̀nà tí a máa gbà fà. Kí a má bà fà, a lè jẹ nígbà náà.

Lérò rẹ kín ni ó n sọ ibìkan dílè? Àwọn èrò dìẹ láti bèèrè àwọn ènìyàn tàbí ibẹ̀. Ibi tí ó bá sọ ibìkan dílè a jẹ́ ilẹ̀ ni. Mo ti rí pé kín ni ilẹ̀, ó jẹ́ ibi tí ènìyàn máa ń kólé sí orí rẹ̀ láti fún àwọn edá láti máa gbé.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni àsìkò ìgbà òjò, tí mo kó ẹrù lọ sí ìlú mìíràn ní àti ìlú wa yìí ní oṣù kìíní ọdún tí a wà nínú rẹ̀ yìí.

Báwo ni o ṣe máa ṣe irun ẹ? Tí mo bá fẹ́ ṣe irun mi, èmi o ki n ṣé n tóri ọkùnrin mi, mo máa ń gẹ delẹ ni. Nítorí náà jẹ́ oríṣiríṣi ọna tèmi máa n gba, lati gẹ irun mi Làtàrá ohun tó ṣe pàtàkì jù lọ ni kí ènìyàn máa gẹ irun rẹ̀ ní ọkùnrin Ṣàtàrá rẹ̀

Ibo ni ò ń lọ nígbà tí o bá fẹ́ wà níkan? Ibi tí mo máa ń lọ tí mo bá fẹ́ wà ǹkan, náà ni mi yóò lọ sí ibi tí ó ti ní ǹkan mi ni, tí mo bá nílò rẹ̀, tàbí kí n béèrè lọ́wọ́ àwọn ènìyàn ibi tí mo ti lè rí ǹkan báyìí, lẹ́yìn tí wọ́n bá ti júwe fún mi, èmi yóò lọ síbẹ̀. Ìgbà tí mo ti máa ń lọ síbẹ̀, ìgbà tí mo nílò rẹ̀ ni.

Ṣé o máa ń gba àwọn ìmeelì? Àìwọ̀lù yìí ó jẹ́ àìwúlọ́ nítorí pé kíni oríṣiríṣi ìmẹ́lì ló wà tí a máa ń gba. Ìdí àwọn ẹ̀mí wà, ìdí àwọn ọ̀nà wà, oríṣiríṣi ṣíní a tì máa ń gba wọ́n níyànjú.

Ṣé o mọ bí a ti ń wẹ? Èmi ò mọ bí a ti ń wẹ ninú odò, ṣùgbọ́n nínú omi kékeré èmi lè dúró níbẹ̀ kí n lọ sí ìsàlẹ̀ kí sì wá sókè. Ohun tí mo mọ̀ ṣe òun náà niyen, ṣùgbọ́n pé kí a máa wẹ omi já, èmi ò mọ̀ yẹnni, mi ò kọ ní kékeré ṣùgbọ́n tí mo bá ní àkókò mi lè kọ̀.

Lero rẹ̀, báwo ni eré orí ìtàgé àti eré orí isẹ rí? Eré orí isẹ orin jẹ́ ohun tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí. Ìgbà tí ó lè kẹ́yìn, ohun náà ni ilé àwọn orisirisi olorin wà bíi àwọn pasuma, Saheed Osupa, Malaika tí wọ́n sì máa ń korin. Àwọn eré ori ìtàgé wà tí wọ́n sì máa ń ṣe nínú.

Ṣé ọ̀nà ìse oúnjẹ kan wà tí à ń fi lé ọmọ lọ́wọ́ nínú ìdílé yín? Ìse oúnjẹ, ó jẹ́ ohun tí ṣe pàtàkì fún ẹ̀dá ìrọ́pọ̀ àjùlọ obìnrin nínú ẹbí, kí ó mọ bí ọtí máa ń se oúnjẹ nítorí pé kíni tí ó bá délé ọkọ, yóò rán lọ́wọ́ lè jẹun náà.

Sọ fún wa bí a ṣe ń lo ọjọ́ ìsinmi. O jí ní kùtùkùtù tàbí pẹ́. Rárá o, èmi máa ń jí ní kùtùkùtù ni ní ọjọ́ ìsinmi àfi tí ó bá ṣi rẹ mí, ohun ní mo le jí ní àsìkò tó bá pẹ́. Ibi tí mo bá ń lọ lẹ́yìn tí mo bá jí tí mo bá jẹun tán, màá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tàbí kí n lọ ṣe ìpàdé.

Sọ fún wa bí o ṣe ń lo ìsinmi rẹ. Ibi tí mo máa ń lọ òun náà ni ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi, mo sì máa ń lo ọjọ́ kan bẹ́ẹ̀ nítorí pé kí ni ọjọ́ méjì ni ìsinmi mi, mio sì le lo ju bí wákàtí méjìlá lọ níbẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí wọ́n sì máa ṣe kí ni tí mo sì máa padà lọ sí ibi iṣẹ́.

"Nígbà wo ni o kẹ́yin lọ rí dókítà?" "Ìgbà tí mo kẹ́yin lọ rí dókítà, yóò ti tóbi oṣù méjì sẹ́yìn. Nítorí ìgbà náà ni àáre ṣe mi tó le gan-an tí mo sì lọ rí dókítà kí wọ́n yẹ mí wò. Wọ́n latara n pé kí ni ìlera ọ̀ún ló gun ọ̀rọ̀ tó sì máa mara jipé pé, èlèy jẹ́ ọ̀nà tí a máa ń gbà ṣèlérá.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Ìyìn jẹ́ ohun tó jẹ́ pé tí ènìyàn bá ṣe nǹkan tó dára ní ibi iṣẹ́ àwọn Oga rẹ̀ yóò yin, éléyì jẹ́ ọ̀nà tí emi màá ń gba ìyìn. Tí bá ti ṣe ǹkan tó dára sí wọ́n ó pé mi wón ò sì fún mi lẹ́bùn látara pé kí wọ́n fi ìyìn mí nípa ǹkan tí mo ṣe nítorí ó dá lọ́pọ̀lọpọ̀ wọ́n sì máa fún mi ní owó.

Sọ fún wa nípa òko ńlá tí o mọ̀. Àwọn èrò díẹ̀ láti béèrè ohun tí wọ́n ń gbìn lórí òko ńlá, òhun náà ní oríṣiríṣi èso tàbí oríṣiríṣi oúnjẹ gbígbìn. Ibí tí ó sì máa ń wà á jẹ́ ibi tí ti n pé àwọn ènìyàn kò ní ṣápọ̀ lọ́pọ̀ ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n lè máa jí kóòórùn.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù náà ni orin hip hop tàbí orin fújì. Orin elèyìí jẹ́ orin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì fẹ́ràn. Àwọn olórin fújì tí ènìyàn sì mọ̀ lọ́pọ̀lọpọ̀ Iru won naa ní àwọn Pasuma, Malaika, Wasiu Ayinde àti àwọn bàbá wa tó ti kú Bàrístà.

Sọ fún wa nípa fífi owó ránṣẹ́ sí ilé. Owó ránṣẹ́ sí ilé jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún ọmọ láti máa ṣe fún àwọn òbí rẹ̀ tó bá ní agbára rẹ̀. Ìgbà mélòó tí ó sì yẹ kí ènìyàn máa rán owó sí ilé? Óun náà ni gbogbo ìgbà tí ó bá ti rò pé ó ṣe pàtàkì tàbí èyí tí ó ti fún wọn tẹ́lẹ̀ yóò sì tàn.

Ṣé o mọ bí a ti ń pa ẹja? À-á, ẹja jẹ́ oun tí mo máa ń pa lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ ẹja àrọ̀ lára àwọn ẹja tó le láti pa. Tí mo bá ti mu báyii, èmi yóò sì mú ọbẹ̀ yín fi dúgun ọrùn rẹ̀ sí í pa á, ó sì ṣe é ka iná pẹ̀lú ọbẹ̀ tá ó sì jẹ ẹ́. Ó jẹ́ ọ̀nà tí a máa ń gbà pa ẹja.

Lérò rò kíni òtítọ́ tú mọ̀ sí ibi tí a ti ń rí òtítọ́ inú, ó jẹ́ ibi tí àwọn ẹni téèníyàn ò lérò tí ó sì ṣe òtítọ́ fún yan, ó dé jẹ́ ọ̀nà tí a máa ń gbà láti ní òtítọ́ nípa ènìyàn àti àwọn ènìyàn tó súnmọ́ rẹ̀.

Sọ fún wa bí ọ̀rọ̀ Yorùbá ṣe hàn lórí ojú irin, ṣe gbogbo rẹ̀ dára? Ohun kan ló dára nítorí pé kíni Yorùbá a ti ń gbé lárugẹ tó jẹ́ wipé ní ìlú mìíràn wọ́n ti ń sọ di èdè kan lára èdè wọn àwọn ìlú jẹ lẹ́tà tí a lè gbà.

Ṣé o máa ń ronú nígbà tí o bá ń sùn? Rárá mi kì í ronú ní iyi temi mọ̀, ṣùgbọ́n nígbà mìíràn tí èmi bá ń sùn, mi ò lè máa ronú kí máa mọ̀. Ṣùgbọ́n tí ènìyàn bá sọ fún mi, yóò han pé òun báyìí ń ṣinú nítorí ènìyàn ò lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tí ènìyàn bá ti sùn lọ.

Ṣàlàyé ìyàrá tí ó wà ní ìsìnyìí, ohun tí ó wà lọ́wọ́ ọ̀tún àti òsì ẹ. Nínú ìyàrá, ní mí le mi wà órí ibùsùn mo si wà. Ohun tí wà lórí ẹgbẹ́ mi, ohun náà ni àwọn aṣọ mi tí mo kó. Ohun tí ó wà lórí egbe ọ̀sì mi, aṣọ náà ni ohun tí o wà ń bẹ pẹ̀lú ara ògiri.

Sọ fún wa nípa ọ̀nà tí o mọ̀ jù àwọn èrò díẹ̀ láti bèrè láti gbò dé gbò. Àwọn ọ̀nà tí mo mọ̀ jù òún náà ni ọ̀nà ìgbéni, torí pé kìí ní ibi tí mo ti ń padà sí kékeré tí mo fi dàgbà ni, ohun tí mo sì mọ̀ òwú náà ni, tó sì wá ni ọ̀nà ju iye pẹ̀lú.

Báwo ni o ṣe máa mọ bóya o lè ranni lọ́wọ́ tàbí kí o kọ̀? Ó ní oríṣiríṣi ọ̀nà tí ènìyàn le gbà láti ranni lọ́wọ́. Tóbá jẹ́ ẹni tí kò fi ohun sí ara ko tó ń se pe tipátipá, o gbọdọ̀ fún ohun nì nnkàn yìí. Nígbà wo ènìyàn bẹ́yẹn, ènìyàn lè kàn wọ́n. Ṣùgbọ́n ẹni tí ó fi ìbọ̀wọ̀ tó fi wá ǹkan, ènìyàn yóò rò pé ó nílò rẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń tọ́jú ojú nígbà tí o bá ṣiṣẹ́ pẹ́? Àwọn èrò díẹ̀ láti bèrè, ìgbà mélòó ni o máa ń sin òun? Nígbà tí mo bá ṣiṣẹ́ pẹ́, mo máa ń sinmi ní àárín ọ̀sẹ̀, tí mo ti mọ̀ pé kò sí iṣẹ́ púpọ̀ nlẹ́ nítorí pé kíni iṣẹ́ tó yẹ kin ṣe mò tí ṣẹ́ papọ̀ ní ìjọ kan, mo sì ti parí rẹ̀.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì jùlọ tí yóò sì máa jẹ́ kí mi mọ̀ bii ìmọ̀ ọ̀nà tí wá wò lórí Íńtánẹ́ẹ̀tì. Yóò ṣe pàtàkì fún mi láti kọ́ tàbí kí mo mọ bí wọ́n ti ṣe ń aakí oríṣiríṣi ìmọ̀ tuntun yẹn.

Ṣé o máa ń jẹ gúọ̀mù? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ lọ́pọ̀lọpọ̀. Àgàgà tí mo bá ra súwìtì adùn, èmi yóò sì máa jẹ ẹ́, kí tó bá ti wá boya, èmi ó di bi gúọ̀mù. Lẹ́nu àná gan, mo sì jẹ méjì. Ìjẹta mo sì jẹ. Kí ẹ bá lè mọ̀ bí mo ṣe máa ń jẹ sí, ntorí ni kí ni o máa ń jẹ́ kí n mọ oríṣiríṣi nǹkan.

Báwo ni o ṣe ń tọ́jú ìrántí ìrìnàjò? Àwọn èrò díẹ̀ láti bèerè. Nínú àwòrán tàbí nínú ohùn. Àwọn ọ̀nà tí mo máa ń ṣe ìtọ́jú ìrántí ìrìnàjò ohun náà ni èmi yóò ti tọ́jú rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, èmi yóò sì máa wo tí mo bá ti ń lọ kí n bá lè máa rántí ìrìnàjò mi.

Sọ ìtàn ìdílé tí a sọ léraléra láti bẹ̀rẹ̀ dé òpin. Bí a ṣe bẹ̀rẹ̀ ìtàn ìdílé jẹ́ ọ̀rọ̀ òrìṣà tí a máa ń sọ òdílé wa jàmọ̀ sí ẹlẹ́kú. Àwọn ọmọ ẹlẹ́kú mẹ́dẹ́mẹ́dẹ́, àwọn ọmọ ọmọ àlèfò ìjà. Òrìṣà yìí jẹ́ òrìṣà kan.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Ojú òpó ayélujára tí mo wà, òun náà ni ojú òpó àádọ́ta ẹ̀yìn tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo sì ń gbé. Nítorí pé kí ni, ó jẹ́ ohun tí ó ní oríṣiríṣi pàtàkì láti máa lò láti ayélujára.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ra epo sí ọkọ̀ mi, lóòtọ́, èmi ò l'ọkọ̀ báyìí, ṣùgbọ́n tí ẹni tí o ní ọkọ̀ tó bá fẹ́ ra epo sí ọkọ̀ rẹ̀, yóò jẹ́ kí epo yẹn bóyá o ti fẹ́ tán kò tó lè rà á, ṣùgbọ́n tó bá ní owó lọ́wọ́, tó bá ti dé aabọ̀, ó lè rà míì kó tó tún fi top rẹ̀.

Nígbà wo kẹ́yin fò? Ìgbà tí mo kẹ́yin fò, òun náà ni oṣù tó kọjá tí mo fò ilé ọgbà wa látara pé kí nì, wọ́n ti ti ilẹ̀kùn mọ́ mi nita, mo bá fò ọgbà wọlé kí n ba lè lé wọ́. Ìgbà náà ni mo kẹ́yin fò kẹ́yin.

Ṣàlàyé ohun kan tí ò ń lò lójoojúmọ́. Ohun tí mo ń lò lójoojúmọ́ ju kankan àti ìfọyín mi lọ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àwọn òní jẹ́ ohun tí mo máa ń lò lójoojúmọ́ títí bá kọ́ jí tí mo ti fọn tí mo ti wẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ọmọ túngbẹ́ tí ọmọ rẹ̀ ń lò láàárin àwọn ohun tí mo máa ń lò lójoojúmọ́ niyen.

Kíni ó dára jù tẹ́lẹ̀, kì í sì ni ó dára jù nísinsìnyí? Àwọn erù dé láti béèrè. Tẹ́lẹ̀, oun tó dára jù òun ni bí a ṣe kéré, tí gbogbo nǹkan sì ń lọ déédéé, takò máa ń gbádùn. Ṣùgbọ́n nísinsìnyí, oun tó dára jù ni pé ìtura tí a máa ń ní látara kò à tí dàgbà.

Báwo ni àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀? Báwo sì ni ní ìsinsìnyí bí ó ṣe rí tẹ́lẹ̀? Kò jun pé àwọn ènìyàn sì ní lákáyé igbana. Ọmọ kékeré mọ̀ pé ọmọ kékeré kò gbọ́ ní ìsinsìnyí oni ká lu kú, kò fẹ́ mọ̀ bí àwọn ṣe kéré. Wọn máa rí àgbàlagbà fín ṣùgbọ́n ó ṣe ṣìní.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Pizza jẹ́ ohun ti o jẹ́ pe o ti pẹ́ ti mo ti jẹ́ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n àwọn ohun tí mo fẹ́ràn lórí rẹ o pọ̀, mí kò le so pé gbogbo nkan tó wà lára pizza ó jẹ ohun tí mo féràn lọ́pọ̀lọ́pọ̀. Kò sí ohun tí mo féràn jù ọ̀wọ̀ lọ, mo sì féràn láti máa jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí mo bá ní owó mo lẹ rà.

Báwo ni agbègbè rẹ ṣe yípadà láti ìgbà tí o ti kéeré? Ohun tí kò si mọ́ nínú agbègbè mi náà ni àwọn ẹni tí a ti jọ ṣé kékeré. Oníkálukú ti wá ọ̀nà, ohun tuntun tó kàn wá bẹ́ ni pé ohun oríṣiríṣi ilé àti àwọn ilé iṣẹ́ ló n ti kọ́ sí agbègbè wa.

Sọ fún wa nípa ìpè fídíò pẹ̀lú ìbátán tí o jìnnà. Ìpè fídíò jẹ́ ohun tí ó ṣe pàtàkì jù lọ papajùlọ láàárín àwọn olólùfẹ́ méjì. Látara pé tí wọ́n ò bá sì pẹ̀lú aravwọn, wọ́n lè máa ṣe ìpè yìí. Látara pé kínni wọ̀n mà le rí ìràwọ̀n bá sọ̀rọ̀.

Sọ fún wa nípa ṣíṣe sọ́ọ̀bù kékeré, ohun tí ó ń tà. Íṣe sọ́ọ̀bù kékeré jẹ́ ohun ìṣe tó jẹ́ pé àwọn ènìyàn kanlé máa fi máa ṣe ohun iṣẹ́ láti fi máa tà nǹkan ní ibẹ̀ látara àrímáàrí owó láti fi máa kó àwọn bùkátà rẹ̀

Kí ni ò ń mu ní gbogbo ọjọ́? Oun tí mo máa ń mu ní gbogbo ọjọ́, omi náà ni. Ni àárọ̀, mo lè mu omi pẹ̀lú nígbà kọfí, pẹ̀lú oúnjẹ náà. Ni àṣálẹ́, mà á jẹ oúnjẹ sì tún máa mu omi kí n tó wá lọ sùn. Lálá tí mo bá lọ jẹun ni.

Iṣẹ́ tí o ń ṣe lójoojúmọ́ gba ìgbà mélòó, iṣẹ́ tí mo máa ń ṣe lójoojúmọ́ máa ń gba wákàtí mefa lati àárọ̀ títí di ọ̀sán. Àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe nìyẹn. Ó sì ní oríṣiríṣi ìyanjú bẹ́ẹ̀ tí a sì máa ń gba iṣẹ́ nítorí ó ṣe pàtàkì jù lọ láti máa gba iṣẹ́

Sọ fún wa nípa iṣẹ́ ìtọ́jú aláìsàn. Iṣẹ́ ìtọ́jú aláìsàn, mo kì í ṣe dókítà, ṣùgbọ́n bí àwọn dókítà ṣe máa ń wà wò nígbà tí a bá ṣe aláìsàn. Gẹ́gẹ́ bí wákàtí tí a bá lọ, wọ́n máa dá wa lóhùn, wọ́n sì máa ye wá wò, wọ́n sì máa fún wa ní òògùn, tí ó bá tọ́, tí ìjà bẹ́rẹ́ ni, wọ́n óò gun wa lábẹ́rẹ́

Sọ fún wa nípa dìdi irun, ènj tí a ti ń dì irun ọ̀nà ni onídìrí ìgbà mélòó ni ó máa ń gbà? Nígbà ìgbà ó lè ní àwọn oríṣiríṣi ohun tí ènìyàn yóò fẹ́ dì, ó lè jẹ́ ohun tí wọ́n á pẹ́ ni, nítorí na ó lè lo wákàtí kan sí mẹ́ta nítorí náà bí a ṣe ń kọni.

Báwo ni agbègbè rẹ ṣe yí padà ní àkókò kọ̀ọ̀kan? Ní àkókò ọjọ́, agbègbè yìí máa yí padà láti ilẹ̀ mọ́ títí di ilẹ̀ ṣú. Bí àkókò ṣe máa ń yí padà níyen lára oríṣiríṣi ọ̀nà àti èrò díẹ̀ ni a ti fi bẹ̀rẹ̀ ré àkókò wà tí ó sì ní pàtàkì jù lọ.

Bírò rẹ, báwo ni o ṣe rí kí àwọn ọmọdé ní fóònù ní kékeré? Àwọn ọmọdé wá ní fóònù ní kékeré nítorí pé kìíní ohun tí ayé ti dì ní ìsìnyín, ṣùgbọ́n kò ṣe ohun tó ní ìbàjẹ́. Nítorí tí àwọn òbí ẹ bá lè sọ bí ó ṣe máa ye máa lò ó sì dára fún wọn láti máa kẹ́kọ̀ọ́

"Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn?" Tí mo bá fẹ́ kí àwọn ènìyàn, tí wọ́n bá jẹ́ ẹni tó jù mí lọ ní, bóyá ni ọkùnrin tàbí obìnrin, èmi yóò tẹríba fún un, yóò sì ní, "Ẹ káàárọ̀ máa" tàbí "Ẹ kó kíáàárọ̀ sá". Eni to bá jẹ́ ẹgbẹ́ ẹ wa, yóò ní, "Báwo ni?" tàbí kí ẹ gbá ìrà yi lọ́wọ́. Bíye jọ́ ọ̀nà tí a máa ń gba làti kí àwọn ènìyàn tí ó sì ṣe pàtàkì.

Sọ fún wa nípa àwọn tí ẹjọ parí iṣẹ́ kan pẹ̀lú. Àwọn wo ni wọ́n? Àwọn tí ẹjọ parí iṣẹ́ kan, ọjọ́ ẹni tí ẹjọ lọ ṣiṣẹ́, tí ẹ sì ní pàtàkì kan jù lọ tí ẹjọ máa nílò, oun tí ẹjọ ń sọ, àti oun tí ẹjọ ń ṣe, ó jẹ́ oun tí Lọ́sí máa wà ní ara wọn.

Ìdorí mélòó ni ó máa ń lò? Ìrorí àwọn ènìyàn kò ju ẹ̀ẹ̀kan kan lọ, ṣùgbọ́n nínú ìrorí yẹn, èèyàn lè lo ọgọ́rùn-ún nínú pìsàǹtì rẹ̀. Nítorí náà lo ṣe ni àwọn òṣìṣẹ́ ọnà tí àwọn ènìyàn lè gbà láti máa lo ìrírí wọn látara àwọn ọ̀nà tó ṣe pàtàkì.